Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Tílẹ̀ jẹ́ wípé, ó tán ní oṣù kan sẹ́yìn. Ẹ̀nu jọ mẹ́ta yí ni mo ṣe tún lọ sán owó mi láti forúkọ mi sílẹ̀. Nítorí wípé tí èèyàn bá fórúkọ sílẹ̀, owó ẹ̀ kò kí ń pọ̀ tó kí èèyàn máa lọ lẹ́ẹ̀kọ̀kan kí a máa san owó ní ẹ̀ẹ̀kọ̀kan tí èèyàn bá lọ.

Ní ọ̀pọ̀ ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ sí òde àbí a lọ se eré ìdárayá àbí a lọ ṣe fàájì, a máa ń pín owó san láàrín ara wa. Kì í ṣe dandan ká pin ní orí òjò rí. Bí èèyàn bá ṣe nisi òun ni ó máa ṣe fí lẹ̀. Bóyá nǹkan tara ẹgbẹ̀rún ogún, ẹlòmíì lè fi ẹgbẹ̀rún márùn ún sílẹ̀, kelómii fi ẹgbẹ̀rún mẹ́wàá sílẹ̀, kelómii fi ẹgbẹ̀rún méjì sílẹ̀. Bí a ti ń ṣe níyì.

Oríṣìíríṣìí ìlànà ni mo ń lò láti polówó ọjà. Mo máa ń lo ẹ̀rọ ayára bí àṣá, mo máa ń lo ẹ̀rọ ayélujára, mo sì máa ń polówó ní ìkorojúkorojú, ìfojúfojú pẹ̀lú àwọn oníbàárà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ọ̀ún ni ọdún Kérésìmesì. Iyẹn ọjọ́ tí à ń se ọjọ́ ìbí ọmọ ọlọ́run èyí tí ṣe Jésù Kristi. Àkókò yí jẹ́ àkókò tí ajoyọ̀ máa ń wà rí. A lọ rí àwọn ẹbí, tàbí wà á fiṣẹ́ sílẹ̀ a lọ rí àwọn ẹbí. Àsìkò yí jẹ́ àsìkò tí mo fẹ́ràn gan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a dé ní àkókò àbí ki o to tó àkókò tí a dá, wìpè tí a dé. Nítorí wípé mi fẹ́ràn kí ma pẹ́ dé, ibi kí ibi bó jẹ́ ìpàdé àbí ibi iṣẹ́ àbí ibi ìpàdé àwọn ọ̀rẹ́, mo màá fẹ́ràn láti má a dé kí àkókò tó lù.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nípa lílo, erm, gègé ìkọ̀wé. Òun ni mo fi ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo sì fẹ́ràn kí n máa kọ ìwé gan-an, kí n máa kọ nípa oun oríṣiríṣi. Nítorí ẹ̀rọ alágbèéká máa ń fún ni láyè láti kọ ìwé sórí rẹ̀. Àmọ́ èmi fẹ́ràn ní ọ̀pọ̀ ìgbà kí n máa kọ ìwé pẹ̀lú ọwọ́

Àṣà tí ẹbí mi máa ń ṣe òhun ni ní ọjọ́ kíní ìbẹ̀rẹ̀ ọdún, a máa ń ṣe ayẹyẹ. A pa àwọn yíyan, wọn wá jẹun, wọn a mu, wọ́n a ṣàríyá. Ònìkáláyàn ìròyìn, oníkálukú a máa lọlé wọn.

Bí n màá ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa ń ṣe pẹ̀lú ọ̀rẹ́, ẹbí àti ará. Nígbà mìíràn, èmi àti àwọn ọ̀rẹ́ mi á lọ á jáde lọ síbi àwọn ilé eré ìdárayá àbí ka lọ ṣeré jáde lọ sí òkun. Ní ìgbà mìíràn mo màá, àmọ́ mo máa ń fẹ́ràn láti máa jáde.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù àbí tí ènìyàn bá jẹ ku. Ènìyàn tó jẹ ku òun ni kókó kìí ṣe gbogbo ounje ajẹku ni máa ń jẹ. Tí ó bá jẹ́ ìyá tó bí mi lọ́mọ jẹ́un kun fún mi, mo lè jẹ́ eyì tókù. Àbúrò mi àbí ẹ̀gbọ́n jẹ́un kun fún mi, mo lè jẹ eyì tókù. Àbí ìyàwó mi jẹ́un kun fún mi, mo lè jẹ eyì tókùn. Àmọ́ lẹ́yìn àwọn won yìí, mi ò lè jẹ oúnjẹ tí ènìyàn jẹ ku.

Báwo ni mo ṣe maá ń ṣe ètò àwọn méèlì mi, àwọn méèlì mi, ẹyẹ ọ̀rọ̀ tí mò ń lò yìí tí wọ́n ń pè ní Gmail. Mo máa ń ṣètò rẹ̀ sí ìpele mẹ́ta, bí wọ́n ṣe ṣe kókó àti bí wọ́n ṣe ṣe pàtàkì sí, òun ni mo ṣe máa ń tò wọ́n.

Rárá, mi ò fẹ́ràn láti máa jìyàn pẹ̀lú èèyàn, àmọ́ tí nígbà mìíràn tí ọ̀rọ̀ tí ẹlòmíràn bá sọ bá takò ìgbàgbọ́ mi, màá gbìyànjú láti sọ, àmọ́ ìgbà mìíràn mó máa padà jásí ijìyàn.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ kò ju, ẹ̀ iṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ. Nítorí ibi tí mò ń gbé jìnà sí ibi tí mo ti ń ṣiṣẹ́, màá kan rin jáde ní àdúgbò mi lọ sí ibi iṣẹ́ mi.

Ibi tí mo ti máa ń ra ǹnkan, mo máa ń ra ǹnkan ní orí ẹ̀rọ alágbèéká mi lórí ayélujára. Tí n bá rí nǹkan tí mo fẹ́, màá ra, ọ̀pọ̀ ìgbà ni mo ti ra ǹnkan lórí bẹ̀. Ìgbà mìíràn tí ǹnkan tí n bá rí lórí ibẹ̀ tí ó bá tẹ̀mí lọ́rùn, màá lọ sí ọjà fún ara mi láti lọ rà á.

Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ lásìkò, jíjẹ oúnjẹ tó dára, jíjẹ oúnjẹ tó péye. Kìí ṣe pé máa mu gààrí láàrọ̀, lọ́sàn lálẹ́, ninú kìí n jẹ ewa, tó kun fún ohun aṣaralóore. Kì í sì jẹ ìrẹsì ní ọ̀sán, kì í dẹ̀ jẹ òkèlè ní alé.

Níní ìgbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni mo máa ń lo ìdáàbòbò òòrùn, àmọ́ ní ati bí ọdún kan sí méjì mi fi bẹ́ẹ̀ lò ìdáàbòbò òòrùn sárà mọ́, mo kàn máa rìn lọ́na òòrùn ni.

Mi ò kórìíra, bẹ́ẹ̀ ni mi ò sì fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Agbedeméjì mo wà lórí ìpìlẹ̀ yìí nítorí wípé kò sí ibi iṣẹ́ tí iṣẹ́ wà tí mi ò ní lọ àti wípé mi ò kí ń rojú iṣẹ́. Ó jẹ́ iṣẹ́ tagbangba ni màá ṣeé, bó sì jẹ́'ṣẹ́ inú ilé màá ṣeé.

Èmi mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Tí bá fẹ́ rìnrìnàjò, mo máa nífẹ̀ẹ́ láti kó gbogbo ohun tí n bá fẹ́ kó lọ sí ìrìnàjò sílẹ̀, nítorí kí n má bàá gbàgbé ohunkóhun. Lè máa ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti má gbàgbé nkankan sílẹ̀. Máa ń bẹ̀rẹ̀ láti ori aṣọ, bàtà àti àwọn ohun èlò.

Èdè faransé àti èdè Spanish àwọn èdè méjì lo wun mi láti kọ́ àti láti mọ̀ dáradára. Èdè tí a ń pè ní French àti èdè Spanish. Àwọn èdè yìí ó máa wùn mí lọ́pọ̀lọpọ̀ láti mọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, à ní ọ̀pọ̀ ìgbà orí ẹ̀rọ ayélujára ni mo máa ń pa wọ́n sí. Àmọ́ àwọn fáìlì èyí tó jẹ́ àfojúrí tọwọ́, mo máa ń pa wọ̀nyẹn mọ́ sínú fáìlì míràn èyí tí à ń kó fáìlì pamọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ ìwẹ̀ eléyìí tí mo máa ń lò tí bá fẹ́ wẹ̀ àti tí bá wẹ tán láti nu ara mi, láti nu àwọn omi tó wà ní ara mi. Ó sì jẹ́ funfun. Ìgbà mí mo máa rí pé kílódé tí mo ṣe ra funfun. Àmọ́ nígbẹ̀yìn mo wá rí pé funfun tó bá dọ̀tí, mo máa tètè mọ̀, màá le lọ fọ́ ọ.

Ọ̀pọ̀ ìgbà tí mo bá kójú ìdènà ọkọ̀ tí bá wà nínú ọkọ̀ èrò, mo máa ń gbé ọ̀kadà. Nítorí tí ìdènà ọkọ̀ bá wà, ìgbà mìíràn àwọn ọ̀kadà a máa ń lọ géregé. Máa bọ́lẹ̀ nínú mọ́tò ọkọ̀, màá sì gbé ọ̀kadà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dánmọ́rán nítorí wípé èmi jẹ́ ènìyàn kan tó ní ọ̀yààyà tó sì ní ìbọ̀wọ̀ fún àwọn ẹlẹ́gbẹ́, fún àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Nítorínà kò sí ẹni tí ó kórìíra mi nínú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi mo máa ń bá wọn ṣeré sọ́rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń de ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí n bá jókòó sí iwájú ọkọ̀ àbí ẹgbẹ́ fèrèsé nínú ọkọ̀, mo máa ń lo ọjà ààbò láti fi di ara mí mú nínú ọkọ̀. Àmọ́ tí bá wà nínú ọkọ̀ elérò, tí n bá jókòó sí ẹgbẹ́ fèrèsé tí n ò sì jókòó sí iwájú ọkọ̀, tí bá wà lánàá kò sí bí ń ṣe ń lo ọjà ọkọ̀

Mo fẹ́ràn láti máa mu coffee. Bó tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ tea náà, àmọ́ coffee òun ni mo fẹ́ràn jù lọ láti máa mu. Àgàgà coffee tí wọ́n ṣe nísinsìnyí tí ó ní milk nínú, ó maá ń dùn dáradára.

Bẹ́ẹ̀ni mo má a ń rìn ní àlàáfíà kódà àlàáfíà ara mi ò péye. O pojú ọ̀ṣun mí è ní àìsàn kankan, bó tilẹ̀ hùn kí ó kéré mọ. Àlàáfíà ara mi pé dára dára.

Ohun mímu tí mo fẹ́ràn jù ọ̀un ni láti máa mu ọtí smirnoff. Ọtí yìí, mo ní ífẹ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀, bí ó tilè jẹ́ wípé ọtí inú rẹ̀ kò pò púpọ̀ lọ títí, ó jẹ́ ohun tí mo ní ìfẹ́ sí.

Data tí mo máa ń lò lọ́ sẹ̀ ọsẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bótílẹ̀ jẹ́ pé kò pọ̀ tó tí àwọn ẹlòmíràn máa ń lò. Àmọ́ data tí mo n lò lọ́ sẹ̀ ọ sẹ̀ a máa pọ̀ tó ogún gigí ní ọ̀sẹ̀ kan.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àti wípé nǹkan orí Íńtánẹ́ẹ̀tì ó máa ń yàtọ̀ ní òye sí ti ojúkorojú. Nítorí ọ̀pọ̀ ìgbà mí, àwọn tí wón ní ibi ìtajà tí wọ́n ń ta àwọn kìnì yii won máa ń fi owó kun, tó sì jẹ máa jẹ́ kó yà tọ̀ sí ti orí Íńtánẹ́ẹ̀tì.

Ọ̀nà tí èmi mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú òhun ni kí n à jọwọ́ sí ọkọ̀, ìgbà míràn a ju ọwọ́ kan. Tí eyan bá sì rò wípé jíju ọwọ́ kan ò lè tó fún awakọ̀ láti rí mi, mà á ju ọwọ́ méjèèjì kí awakọ̀ lè tètè rí mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ gúúmù. Bó ti lè jẹ́ wí pé kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ́, bó ti lè jẹ́ wí pé kì í ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ tití, àmọ́ tí ènìyàn bá fún mi, mà á gbà, mà á sí jẹ ẹ́. Àmọ́ mi kì í ní àtínúdá pé kí ń lọ rà.

Bẹ́ẹ̀ni àmọ́ mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe eléyìí. Ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà míràn tí n bá rí lọ nínú ọkọ̀ tí bá rí ohun tó wù mí, tó wọ̀ mí lójú láti rà mo máa ń rà mo sì máa ń jẹ nínú ọkọ̀.

Ṣé mo ti lọ sí àgọ́ rí? Àgo, ilé ìjọsìn mi, eleyi tí ń ṣe ìjọ redeemu. Wọ́n ní àgọ́ tí wọ́n a máa ń lọ ní àìmọye ìgbà ní ọdún, mo sì máa ń lọ sí ibẹ̀ ní ẹ̀ẹ̀kan kan ní àárín ọdún.

Bẹ́ẹ̀ni, mo ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè rí, bó tilẹ̀ jẹ́ wípé kìI ṣe gbogbo ìgbà ni mo, ni mo máa ń ṣeé. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ní ilé ìjọsìn ni mo máa ti ń lo ẹ̀rọ ìgbésókè láti bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ẹrù láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí pé nípa ṣíṣe eléyìí, ó máa jẹ́ kí iṣẹ́ mi àbí ọjà mi kí ó tún gbèrò síi, kí owó sì tún wọlé síi, nítorí wípé bí ilé iṣẹ́ mi bá ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni owó ti máa wọlé sí, ìgbàgbọ́ mi nìyí.

Rárá mo kórìíra oorun, mi ò fẹ́ràn láti wà nínú oorun rárá, rárá àti rárá nítorí wípé èmi jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé mo oorun má n tètè mú mi. Kódà kí oorun má mú àwọn ènìyàn nínú yàrá nígbà mí, oorun a má mú mi maàṣí má làágùn.

Oṣù Kẹsàn-án, òun ni àbí mi. Oṣù Kẹsàn-án jẹ́ oṣù tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ bó ti lẹ́ jẹ́ pé ọgbọ̀n ọjọ́ ló wà nínú oṣù Kẹsàn-án yàtọ̀ sí àwọn oṣù mìíràn tí ọgbọ̀n ọjọ́ léni oókan ló wà nínú wọn.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀? Àsìkò ìparí ọ̀sẹ̀ jẹ́ ohun tí mo máa ń dúró de ní ọ̀pọ̀ ìgbà. Àfi bẹ́ẹ̀ ni pé kò ti dé, kò ti dé, kò ti dé. Nítorí pé ó jẹ́ àsìkò ìsinmi, àsìkò tí mo ní láti lò pẹ̀lú ẹbí ni. Àsìkò tí mo ní láti jáde lọ sí ibi tó wù mí. Nítorí àmọ́ mi kì í máa dúró kí ìparí ọ̀sẹ̀ tó dé.

Kí ni ó máa ń mú mi rẹ́rìn? Ọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ ìpánilẹ́rìn, ohun náà ni ó máa ń mú mi rẹ́rìn àti wípé ṣíṣe ojú nọ́ọ̀nà tí ó lè mú ni rẹ́rìn. Eléyìí máa ń wáyé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Kódà tí wọ́n bá ń sọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tí ó ṣe kókó, tí àwọn ọ̀rẹ́ mi bá ṣe ojú tí ó lè mú mi rẹ́rìn, mo lè rẹ́rìn, ó sì máa ń pa mí lẹ́rìn ni ọ̀pọ̀lọpọ̀

Àwọn áàpù tí mo máa ń lò jù nù ni áàpù tí WhatsApp àti ti ìpè àti ti àtẹ̀jíṣẹ́ àti ti ayélujára. Àwọn áàpù èsì mo máa ń lò jù ni wọ́n yẹn.

Rárá, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní ìṣeré. Bó tì lẹ̀ jẹ́ wí pé ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ kan tí mo wà lọ kẹ́yìn tí mo ti ń ṣiṣẹ́. Èyí tí à ń pè ni àwọn agbanisiṣẹ́. Ẹni tó jẹ́ olórí agbanisiṣẹ́, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípa mi ṣá, àmọ́ ó máa nídì tí wọ́n fi lè náà. Àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe nípa mi, ò tún pẹ̀lú ohun tí wọ́n fi lè.

Ìgbà tí ó kẹ́yìn tí mo sun kú, ó ti pẹ́, ó ti pẹ́ ojì náà, ilẹ̀ ta sí. Àmọ́ tí mo sun kún kọ́ yìí, ó ti pẹ́, ó ti jìnà, àtọ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ó ti sì ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó sì mú mi sunkún.

Orin ìhìnrere ni orin tí mo fẹ́ràn jù. Mo sì fẹ́ràn láti má a kọ ọ́ ní ọ̀pọ̀ ìgbà, kódà mo ti kọ́ ọ́ ní òwúrọ̀ yìí. Mo nífẹ̀ẹ́ orin ìhìnrere ìyẹn nípa ti Jésù Kristi ọmọ Ọlọ́run. Orin tí mo tún wá nífẹ̀ẹ́ sí lẹ́yìn orin ìhìnrere òun ni orin hip hop.

À, ṣe mo máa ń ka àwọn àdéhùn dáadáa? Rárá o, mi kì í máa ń ka àwọn àdéhùn dáadáa. Àti wípé tó bá ti jẹ́ àdéhùn lórí ẹ̀rọ alágbèéká, àgaga àdéhùn lórí ayélujára, mi kì í máa ń ka won, màá kan sọ̀p mo ti gbọ́ ni.

Rárá, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé mo le sọ díẹ̀ nípa rẹ̀, tí bá rí àwòrán ilẹ̀, mo lè sọ díẹ̀ nípa rẹ̀. Àmọ́ mi ò ní òye tó kúná tó múná dóko láti ka àwòrán ilẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn tí ń bá gba owó oṣù, mo máa ń lọ sí ilé afẹ́ láti lọ ṣafẹ́. Ìgbà mìíràn ó lè jẹ́ èmi nìkan nítorí pé àwọn Yorùbá ní Ọmọ tó bá ń ṣiṣẹ́ dédé ó di dandan kó ní àsìkò ìgbádùn.

Ìgbà tó kányìn tí mo wu eyín, à, ó ti pẹ́ ò, torí bí mo ṣe wá yi ọjọ́ orí mi, ó ti, bó ti le jẹ́ pé ọmọdé ni mí àmọ́ ọjọ́ orí mi ò ṣe kékeré. Tí mo wu eyín keyìn, a ti máa lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn, tí mo wu eyín kenyìn.

Rárá ooo, mi ò kí ń wọ gíláàsì o. Mi ò ń wọ gíláàsì torí ojú mi gún régé, ó rí nǹkan dáradára torí mo mọ̀ wípé àwọn tí ń lo gíláàsì bóyá ojú wọn kò yé wọn dáadáa, bóyá wọ́n rí ǹkan tó súnmọ́ àbí wọn ò lè rí ǹkan tó jìn. Àmọ́ ẹ̀mí ojú mi ó gún régé, ó ń ṣiṣẹ́ dáradára.

Báwo ni mo ṣe máa ṣe ìdúnàádúrà? Mo máa ṣe ìdúnàádúrà nípa mímọ oyè tí wọ́n ń ta nǹkan tí mò ń dúnàá lé lórí. Tí ọ bá pè ní oyè kan fún mi, mo máa gbìyànjú láti dá oyè yẹn sí méjì. Tí ẹni ènìyàn kò bá gbà, màá wọ ìṣe sí àti huwà sí ènìyen láti mọ oyè tí ó fẹ́ tà gan.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni kí a máa sáré àbí eré ìdárayá tó bá ti ní eré sísá nínú, òun ni mo fẹ́ràn jù. A mọ̀ kíí ṣe eré àsápajúdé o. Bóyá bi ru ká máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àbí ká máa sáré, eré tí kò pọ̀jù.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́ ni, tí n bá ṣiṣẹ́ tí àwọn ọ̀gá tí wọn bà mọ ìyí iṣẹ́ tí mo ṣe àbí tí wọn ò ka iṣẹ́ tí mo ṣe tí wọn ò ka kún, wọ́n máa ń fún mi ní ìtara bí ì pé, "à á, ṣé ẹ rí iṣẹ́ tí mo ń ṣe ni?" Ǹkankan bẹ́ẹ̀ yen, àmọ́ mi kì í fi ṣe ìbínú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń péja ní odò. Bo ti lè jẹ́ pé ó ti pẹ́ tí mo ti lọ péja kọ́yin. Bí a ti ń péja, a mu irin, a kọ́rọ́ torí kékeré. A tẹ èyí tí-- ǹkan tí a ń pè ní kolokolo. Kolokolo a tẹ̀ sí, a sì sọ sínú odò. Tí ẹja bá jẹ, irin yẹn yóò sì kọ́lẹ̀nu, a sì fifa jáde.

Batiri fóònù mi ó dúró dáadáa, ó sì máa ń pẹ́ dáadáa kó tó kú. Nítorí irú fóònù tí mò ń lò ni e e ti ilé iṣẹ́ Samsungi, ilé iṣẹ́ wọn ohun tó dára ǹ wọn máa ń ṣe. Nítorínà bátìrì wọn ó jẹ́ bátìrì tí ó dára.